Iru ẹya kọ̀mpútà tí mo ní ni ẹ̀rọ kọ̀mpútà HP Pentium 5 model, èyí tí ó ń lo window 11 tí ó pọ̀wọ́ lé window tí ó lágbára jù lọ. Èyí ẹ̀rọ ayárábíàṣá kọ̀mpútà mi, ó ja fáfá, kò sì wúwo lọ́wọ́. Ó yára láti lò, ó sì jẹ́ ètò wúni lórí ìjọ̀jọ̀. Iṣẹ́ orí rẹ̀ ń yá dáradára, ó sì jẹ́ èyí tí ó níná ní orí keyboard rẹ̀ tí ó sì ṣeé lò fún mi nígbà tí yóò bá ṣe iná. Iná keyboard rẹ̀ máa n taná jáde fún èmi láti rí nǹkan tí mò ń tẹ̀ nígbàkígbà tí èmi bá lò ní ibi tí ò bá ṣi iná rara. Ó jẹ́ èyí tí ó lè gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sí orí dáadáa nítorí gig mẹ́fà ni gig rẹ̀ tó sì jẹ́ èyí tí processor rẹ̀ ní agbára lọ́pọ̀lọpọ̀ tó sì ni tí ó mú ẹ̀rọ kọ̀mpútà yìí yára láti fi iṣe ranse ní kíákíá. Ẹ̀rọ kọ̀mpútà mi jẹ́ ẹ̀rọ HP. HP ni irú ẹ̀rọ kọ̀mpútà tí èmi ní tí èmi ń lò.

Àwọn ọ̀nà tí èmi ń gbà láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi máa ń yan àwọn wákàtí tàbí àkókò fún iṣẹ́ mi àti ìgbà àti àkókò fún ìgbésí ayé mi. Àsìkò iṣẹ́ fún iṣẹ́, àsìkò ètò ìgbésí ayé fún ìgbésí ayé. Èmi kì í jẹ́ kí ǹkan kan kó wọná ara wọn tàbí kí ǹkan kan kó pa èkejì lára. Ní ìgbàkígbà tí àsìkò iṣẹ́, màá sì fi àsìkò iṣẹ́ fún iṣẹ́. Àsìkò láti mú ojútó ìgbésí ayé mi jẹ́ àsìkò kan pàtàkì tí èmi náà ti yan àkókò fún. Àkókò yìí ni mo yàn lánàá fún olókàlùkù tí ó sì jẹ́ pé àkókò kan ò pa àkókò kan lára, rára tàbí rára.

Èmi ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí èmi ní ó tó méjì sí mẹ́ta. Èmi ní àwọn nǹkan ọ̀sìn abìyẹ́ bíi adìẹ àti tòlótòló. Mo tún sì ní àwọn nǹkan ọ̀sìn mìíràn bíi ajá àti olóńgbò. Mo ní àwọn nǹkan ọ̀sìn ajá ní àyíká mi. Àwọn ajá yìí a máa jẹ́ abánisọ́lé. Mo fi wọ́n ṣọ́ ilé àti mójútó àyíká mi. Ìwúlò tí àwọn ajá mi wúlò fún ni yen Àwọn ohun abìyẹ́ bíi ohun ọ̀sìn adìẹ àti tòlótòló mi jẹ́ nǹkan, nǹkan tí èmi ń pa fún ìmú jẹ tàbí ìmú ṣe fàájì. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi sì ní ẹranko àmúsìn bíi olóńgbò. Olóńgbò yìí jẹ́ ẹranko àmúsìn àbàṣeré ní inú ilé tí èmi sì fẹ́ràn gbogbo àwọn ẹranko àmúsìn mi ni ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọ́n máa ń, wọ́n máa ń jẹ́ kí orí mi wú àti mú. Inu mi dun ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń rí àwọn ẹranko àmúsìn mi. Àwọn ẹmọ-- àwọn ẹranko àmúsìn mi wọ́n jáfáfá, wọ́n sì máa ń bá mi, wọ́n sì máa ń bá mi ṣeré dáadáa. Wọ́n wúlò dáradára fún mi. Wọ́n sì máa ń, wọ́n sì máa ń, wọ́n sì máa ń yọ̀ máa olóòtú wọn. Wọ́n máa ń yọ̀ máa mi nígbàkígbà tí wọ́n bá ti rí mi tàbí ìgbàkígbà tí èmi bá jáde tí mo darí sílé. Wọ́n á yọ̀ máa mi, wọ́n á kí mi káàbọ̀, wọ́n á sì ṣe àyeè sí mi. Èmi fẹ́ràn àwọn ẹranko àmúsìn mi lọ́pọ̀lọpọ̀ nítorí wọ́n yá ìpọ̀ púpọ̀púpọ̀.

Ìgbàkígbà ni èmi máa ń gẹ irun mi. Irun mi kò ní ìgbà rárá. Ní ìgbàkígbà tí èmi bá ti ṣe àkíyèsí pé irun mi ti kún jọjọ. Tí ìwò mi, rírí mi sì ti yàtọ̀ sí bí mo fẹ́ jẹ́ kí ó rí, èmi á lọ ilé onígbàjámọ̀ mi lọ tí àwọn olóyìnbó sì mọ̀ ní barber. Èmi á jẹ́ kí ó bá mi gẹ́ irun mi sí èyí, sí èyí tí èmi fẹ́ràn àti bí mo fẹ́ jẹ́ kó rí. Màá sì jẹ́ kó bá mi gẹ̀ ẹ́, kó sì bá mi tún gẹ irun pàárí ẹ̀kẹ́ mi àti irun àgbọ̀n mi. Á sì bá mi gẹ̀ ẹ́ sí èyí tí ó wuyì tó sì fanimára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí rírí mi àti ìṣojú ojú wíwò mi a sì jẹ́ èyí tí ó fanimára tó sì dùn wò.

Àwọn ǹkan tí èmi máa ń jẹ ní ọ̀sán. Oríṣiríṣi oúnjẹ lè mi máa ń jẹ ní ọ̀sán ní ìgbàkígbà tí ọ̀sán bá pọ́n tí èmi bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán mi. Àwọn àpẹẹrẹ oúnjẹ tí èmi máa ń jẹ lọ́sàn-án ni, ìgbà mìíràn èmi a sì jẹ ìrẹsì tàbí kí èmi jẹ ẹ̀wà pẹ̀lú dòdò. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ èmi sì le jẹ búrẹ́dì àti ẹyin ni àwọn ǹkan tí èmi máa ń jẹ lọ́sàn-án. Bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀wà àti dòdò fún oúnjẹ tí èmi máa ń jẹ ní ọ̀sán. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi máa ń jẹ ẹ̀wà sì pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi máa ń jẹ ìrẹsì lọ. Mo fẹ́ràn ẹ̀wà àti dòdò lọ́pọ̀lọpọ̀ ju rice jijẹ lọ ní ọ̀ fún ní fún oúnjẹ ọ̀sán mi.

Èmi máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn láti fi ago sí ọwọ́ mi. Èyí máa ń jẹ́ kí n fi máa wo àkókò ìṣiṣẹ́ mi àti àkókò sí àkókò tí mò fí n ṣe nǹkan kan sí nǹkan kan. Àwọn ìgbà mìíràn ẹ̀wẹ̀, nítorí pé oríṣiríṣi ago ni ó wà, ago sì kọjá wíwo àkókò tàbí fi wo ìṣẹ́jú aayá lò. Ago ní oríṣiríṣi ìwúlò tó kọjá wíwo àkókò lọ. Oríṣiríṣi ago ló sì wà ní ìpele sí ìpele. Ago oní wúrà wà, ago oní góòlù wà, ago ẹní kọ̀ǹpútà àayà wà tí èyí tí èèyàn sì lè kọ̀nẹ́ẹ̀tì máa fóònù rẹ̀ nígbàkígbà tí ó bá fẹ́ lò. Nígbàkígbà tí fóònù rẹ̀ ò bá sí tòsí, ó sì lè mú ago yìí láti fi ṣe nǹkan kí nǹkan tí ó bá fẹ́ ṣe tí ọwọ́ rẹ̀ ó sì fi tẹ fóònù rẹ̀. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, nǹkan mìíràn tí ó bá fẹ́ ṣe láti fi ìpè ránṣẹ́ tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ìwọ lè ṣe é ní orí ago yìí láì fọ́wo kan fóònù rẹ rara. Èmi máa ń fi ago sọ́wọ́ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà nitorí pé kí ni, a máa buyì kún ọwọ́ ẹni, ó sì máa ń jẹ́ kí ọwọ́ ẹni wò ó dùn. Ó jẹ́ máa jẹ́ kí ọwọ́ ẹni dùn rì. Èyí pẹ̀lú nǹkan tí èmi máa fi ń fi ago sí ọwọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá fẹ́ jáde tàbí tí èmi ń lọ sí ẹnu iṣẹ́ mi.

Èmi fẹ́ràn yíya àwòrán. Nígbàkígbà tí èmi bá ti jáde, yalá, mò ń lọ enú iṣẹ́ mi ni tàbí mò ń lọ òde àríyá kan, tí èmi bá ti fi aṣọ sí ọrùn tí mo sì gẹ fílà mi sí, mo fẹ́ràn láti ya àwòrán kí n sì tọ́jú rẹ̀ pamọ́ sí orí fóònù mi fún wíwò tàbí fún ìrántí ìgbà tí èmi lọ sí ayẹyẹ yìí tàbí lọ sí òde àríyá náà. Mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ́ àkásílẹ̀ ìrántí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ya àwòrán yìí. Àwòrán yíyà jẹ́ nǹkan tí èmi fẹ́ràn ní ọ̀pọ̀lọpọ̀ tí ó sì jẹ́ ohun ìwúrí fún mi.

Ní òdún wọ̀n ìgbà tí èmi bá ra bara mi níbi tí ẹ̀rọ ìgbéni sókè wà tí a máa ń ṣé lift, èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ yìí láti gbé mi, láti, láti gbé mi kúrò ní ìpele kan sí ìpele mìíràn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá rí ẹ̀rọ yìí, èmi fẹ́ràn láti máa lò nítorí pé kíni ó máa mú ìrìn ẹni yá tí kì í sì fun ní wàhálà ara láti gbé ni láti ìpele kan sí ìpele mìíràn ni ẹ̀rọ yìí máa ń ṣe. Ó yára ju kí èmi máa lo stẹ́ẹ̀pù, séèkì sí lọ àbí ẹ̀rọ, tàbí àtẹ̀gùn. O yara ju ni Ó yára ju, ó yára ju lílo àtẹ̀gùn lọ. Ẹ̀rọ ìgbéni sókè jẹ́ ẹ̀rọ tí kì í mára roní tàbí ṣe ni ní wàhálà. Mo fẹ́ràn lílò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Àwọn ojú ọjọ́ tí èmi fẹ́ràn jù lọ ni àwọn ojú ọjọ́ –tí kò —tutù àti kò sì —gbóná gan gan. Irú ojú ọjọ́ tí èmi fẹ́ràn— ni èyí tí kò mọ́ oru àti tí kò sì tutù rínrín. Èmi fẹ́ràn ojú ọjọ́— tó wà —nípele –kò gbóná, kò tutù. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, –ojú ọjọ́ tí èmi –fẹ́ràn ni èyí. Nítorí pé kí ni, ìgbà kí ìgbà tí èèyàn bá fẹ́ jáde tàbí tí èèyàn bá wà nílé, ojú ọjọ́ tí kò gbóná, tí kò tutù yìí jẹ́ ojú ọjọ́ gidi tí ó ń fúnni ní ìsinmi tí kìi di dá òrumọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà— ni ni èmi fẹ́ràn sì. Èmi nífẹ̀ẹ́ sí —ojú ọjọ́ –irú èléyìí.